Wí pé ṣe mo ní ọgbà? Mi ò ní ọgbà tó fẹ̀ ọ́, ọgbà kékeré náà ni mo ní. Ó sì wù mí láti ní ọgbà torí ọgbà dára. Torí tí o bá ní ọgbà, kò sí ǹkan tí ò le ṣe nínú ọgbà rẹ. Ó lè fi ń ṣe ǹkan ọ̀sìn, ó sì lè gbin àwọn ǹkan díẹ̀ díẹ̀ sí i. Ó dára kí èèyàn ní ọgbà, sùgbón mi ò ní, ó sì wù mí láti ní. Mi ò ní ọgbà o, rárá, rárá mi ò ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìyànga o, mo máa ń ṣe ìyànga gan-an ni. Ìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ ṣe irun rí mi, ah! Yànga mí máa pọ̀, àwọn èèyàn máa gbà pé èeyàn ṣẹ̀ṣẹ̀ irun. Tí mo bá tún wá ṣẹ̀ṣẹ̀ ra aṣọ tuntun, hmm àwọn èèyàn máa mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ ra aṣọ tuntun nítorí ní àkókò náà, yànga mi ó máa leè kan sí gaani. Mo máa fi àwọn èèyàn ṣákọ́ ni kí máa se yànga káàkiri. Àgàgà tí mo bá tún wá ṣẹ̀ṣẹ̀ ra bàtà tuntun, ah! Ó tún máa leè kan sí gbogbo nǹkan mi ìgbà náà kó wá jẹ́ tuntun tuntun. Kí n rà ẹ̀gb'ọwọ́ ago tuntun, yetí etí tuntun. Kí n ra ìborùn náà tuntun àbí fìlà tuntun, hmm àwọn èèyàn máa mọ̀ o, mo máa jẹ́ kí wọ́n mọ̀. Mo máa ṣe ìyànga káàkiri ní gbogbo ìgbà náà ni. Mo fẹ́ran ìyànga o, mo máa ṣe ìyànga gan-an púpọ̀, mo máa ṣe ìyànga. Kí ni ìdánso fún máa ṣe ìyànga?

Orí fífọ́, ṣe orí máa ń fọ́ ẹ? Fọ ọ. Kò sí, mo lè sọ pé kò sí ẹni tí orí kìí fọ. Ó kàn pọ̀ jú ra wọn lo ni. Orí máa ń fọ́ mi o, orí máa ń fọ́ mi. Ó máa ń fọ́ mi gan-an. Nígbà mì tí orí n ba fọ́ mi báyìí, mi ò ní lè bẹ̀rẹ̀ mu n kan nílẹ̀ kí n gbe orí mi wá sókè padà. Ó máa ń fọ́ mi gan-an ni. Ó máa dàbí ètí wọ́n bá ń lu agogo ní orí mi ni ní àsìkò tí orí máa ń fọ́ mi. Ori máa ń fọ́ mi gan-an o. Tí orí bá sì ń fọ́ mi báyìí, mi ò ní lè ṣe ǹkan, mi ò ní lè ṣe ohunkóhun mọ́ tí orí bá ń fọ́ mi. Mi ò fẹ́ràn kí orí máa fọ́ mi. Rararara mi ò fẹ́ràn rẹ̀ pẹ́ẹ̀pẹ́e torí mi ò ní lè ṣe nkankan mọ́ tí orí bá ń fọ́ mi. Orí tó máa ń fọ́ mi a, ó jẹ́, ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi lásìkò tí orí bá fọ́ mi torí mi ò ní lè mọ bí ara gbogbo ara mi ṣe ń ṣe fún orí fífọ́ náà. Orí fífọ́ tó máa ń fọ́ mi ó máa ń le. Mi ò si fẹ́ràn rẹ̀, orí máa ń fọ́ mi.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Hm, fóònù ti ayé nlo náà ni mò ń lò. Fóònù nọ́ḿa fóònù, ó náà ni mò ń lò. Fóònù tí àwọn ilé-iṣẹ́ tekino ṣe, àwọn tekino owá jẹ́ Kamó, Kamó, Kamó ọ̀kándin ní, ọ̀kándin ní ogún, náà ni mò ń lò. Ní irú ẹ̀rọ alágbèká tí mò ń lò.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Hmm. Iye ìgbà te mi máa ń lo fóònù mi kò níye gbá o. Àsiko ká síkò tí mo bá ti ní nnkan tí mo fẹ́ ṣe lórí fóònù mi ni mo máa n mu, tí mo sì máa n tẹ̀. Bo bá ṣe wumi ni mo máa ń tẹ̀. Mo máa tẹ̀ kọjá bon se sọ pé ká máa tẹ gan lọ. Ìgbà mii gan mo máa tẹ̀ títí tí ó fi máa kú. Tí ó bá kú mi fi fóònù mi lọ́rùn sílẹ̀. Bẹ́ẹ̀ ni mo se máa ń lo fóònù mi. Ìgbà tí mo bá ní nǹkan tí mo fẹ́ ṣe ní orí fóònù mi ni mo máa ń lò ó.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù. Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ ní àsìkò tí òtútù bá mú ènìyàn. Lásíko tí òtútù bá mú gan, mo ní aṣọ tí mo máa ń wọ̀, tí mo fi máa ń gbàn òtútù nù. Mo ní aṣọ òtútù, aṣọ náà tóbi ó sì mí nípan, tí mo bá wọ̀ báyìí, òtútù kankan kò ní wọlé sí ara mi. Torí tí òtútù bá fi lọ̀, mi ò ní mọ̀ pé òtútù mú tàbí òtútù kò mú. Mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀, mo máa fi gbàn òtútù nù ní àsìkò tí òtútù bá mú.

Báwo ni o ṣe máa ń dáhún fóònù ní ibi iṣẹ́? Bí mo ṣe máa ń dáhún fóònù ní ibi iṣẹ́, tí wọ́n bá pè mí sórí fóònù mi, tí ó bá jẹ́ pé n mo ṣe ǹkan lọ́wọ́, nipé ǹkan tí mò ń ṣe náà, tí mo bá fi sílẹ̀ mo tu máa sese bere síni, mo lè fi fóònù mi sí ẹ̀gbẹ́ kan, ó lè má dáà fóònù mi mo. To bá jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́, iṣẹ́ tí mo lè fi sílẹ̀, tí mo fi lè ṣe ǹkan mìíràn ni, màá dáa nù.

Nínú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn ìbọ̀sẹ̀ aláwọ̀ funfun tó funfun dáadáa, tàbí aláwọ̀ ewé tàbí aláwọ̀, aláwọ̀ aró náa. Mo nífẹ̀ẹ́ sí láti máa wọ̀. Irú àwọn àwọ̀ náà ni ìbọ̀sẹ̀ mi tí mo fẹ́ràn sí láti máa wọ̀. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Àgàgà funfun, ìbọ̀sẹ̀ funfun. Mo fẹ́ràn rẹ̀ gan-an tó ṣe wípé mo fẹ́ràn ko sígbà tí mi ò lè wọ̀ o, mo fẹ́

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Hhm. Mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáradára. Ó dára kí èèyàn máa béèrè ọ̀nà kí ó má ba à sìnà. Tori bí ò bá bèrè ọ̀nà, ò ṣe é ṣe kí o sìnà ní ọ̀nà tí o bá ń tọ̀ àti ibi tí o bá ń lọ. Bóyá ibíkan tí o bá ń lọ tí ò de bẹ̀ ri tó wá rí àwọn èèyàn tí o béèrè ọ̀nà lọ́wọ́ wọ́n, báwo ni o ṣe ni sìnà. Irin tó yẹ kó rìn ní, tó yẹ kó rìn ní bóyá bí, bóyá bí ọgbọ̀n, ọgbọ̀n ìṣẹ́jú, o lè rìn bóyá bí wákàtí méjì àti ju bẹ́ẹ̀ lọ. Nígbà tí o bá bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó rí àti lọ́wọ́ àwọn tó mọ̀ ọ̀nà, ó jẹ́ wí pé wọ́n ó n rò pé o mọ̀ ọ̀nà. O da ki eyan ma bere ona lọwọ awọn eeyan ẹ̀mí máa ń bèrè ọ̀nà daadaa tí mo bá dé ibi tí mi ò tí ì de rí ara rárá àbí tí mo bá dé ibi tí ó dé ri tó je pe mo kàn ń wò lọ́okan mi ò mọ̀ àyà sí rẹ̀. Mo máa ń bèrè pé "ọ̀nà bo nibíi báyìí jásí?" àti "ọ̀nà bo ni á jásí ní ọ̀nà bíi báyìí?" Mo máa ń bèrè ọ̀nà dáradára.

Ṣé o máa ń ṣe ìpè rédíò? Mo máa ń ṣe ìpè rédíò, tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ lórí rédíò tí mo bá gbọ́, tí wọ́n sì ń sọ nọ́mbà wọn, tí wọ́n sọ sí orí afẹ́fẹ́, mo máa ń pè wọ́n. Bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ ní orí rédíò náà ó jẹ́ ọ̀rọ̀ tí kò yẹ kí ènìyàn dá sí, mo máa ń pè wọ́n, máa sọ pé "à, má bá wọn dá sí bí ó bá ṣe yìí." Àti ìmọ̀ràn te mi no bá lè sọ tí wọ́n bá béèrè lowo ìmọ̀ràn lọ́wọ́ wa, èyí tí mo bá mọ̀, mo máa sọ fún un. Mo máa ń pè ní orí rédíò dáadáa.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, ó dára gan ni. Nítorí mo nífẹ̀ẹ́ tábìlì náà ko gájú, kò sì kuru ju mi ò ní nawọ́ kí o to di pe mo le ṣe ṣiṣẹ́ le lórí. Size mi ni tábìlì isẹ̀ mi ṣe rí. Mo sì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ju won tun won tuń ṣe tó dára, àwọ̀ tí wọ́n fi bo gan, àwọ̀ tí ènìyàn máa nífẹ̀ẹ́ sí láti rí, láti rí ní iri pé, ah ibi tí ọmọ yìí ti ń ṣiṣẹ́, ibi tí ó dára ni. Wọ́n ṣe é dáradára ní irú ìrọ̀rùn ti ènìyàn tó lè rí nù. Wọ́n sì ṣe é dáradára ní ìdára tí ènìyàn lè lò ni ìgbà pípẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe é. Wọn ò ṣe é ní ìdí tí tábìlì tí ènìyàn máa lò, tí wọ́n máa ṣe láìpẹ́, tó máa bàjẹ́ láìpẹ́. Wọ́n ṣe é ní ìṣe tí ènìyàn lè lò títí láéláé, tí o máa lò, tí ẹlòmíràn tún máa lò. Bí won tí mo ṣe tábìlì mi náà.

Kì í ṣe pé owó tí mò ń gbà, ní ṣe owó tí ò ń gbà dára tó. Kò kì í ṣe pé owó tí mò ń gbà dára tó. Ṣùgbọ́n kíni mo wá fẹ ṣe? Kíni mo fẹ́ bọ́ lọ́hùn ún durk? Mò ń gbà bẹ́ẹ̀ náà ni, mò ń fi ìtìfẹ́ àti ayọ̀, náà ni mo fi ń gbà. Tí mo sì ń ṣàdúrà fún ọlọ́run pé, pé ọlọ́run kó bẹ̀rẹ̀, kó túnbọ̀ wọ̀tí ni pín mi ga ju bẹ́ẹ̀ lọ, kí èmi bá ma rí owó tó tó àti owó tó jù bá n lọ. Mò ń fi ìfẹ́, òní mo fi ń gba owó tí mò ń gbà. Owó tí mò ń gbà kò tó mi rárá, rárá, rárá, rárá. Kò tó mi, owó kékeré ni, owó tí ò ràn kankan nínú igbèsè ayé ènìyàn ní. Owó tí ò tó owó oúnjẹ ga ní òṣù, tí ò tó oúnjẹ ní opin ọ̀ṣẹ̀, àwa pílètà ṣe òṣù. Náà ni owó tí mò ń gbà. Owó tí mò ń gbà kò tó mi rárá, rárá, rárá, rárá, rárá. Kò tó mi, subọn ìfẹ́ gba ni, kò tó mi. Ìbẹ lọ́, kí n má gbé e tó ju bẹ́ẹ̀ lọ. Owó tí mò ń gbà kò tó mi.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Mo máa ń gba owó àwọn ènìyàn, bí mo bá ṣe dá ẹ mọ̀ sí, àti bí àjọṣepọ̀ wa bá ṣe rí, ni máa ṣe gba owó rẹ̀. Èèyàn ó kọ́ lè wá láti ibi tí mi ò ti mọ̀ nísìnyí, kí ó na ọwọ́ sí mi, àbí kí n gba owó rẹ̀, wò kò lè ṣẹ̀ṣẹ̀ láíláí. Mi ò lè gba owó ẹni tí ń ba damọ́, náà mi ò lè ṣàdèdè gbá owó. Tí a bá rí ọkọ ríra wa ga ní alákọ̀ọ́kọ́, tí wọ́n ń fi ara wa rara wa pé báyìí ni lágbájá ṣe jẹ́ ò, báyìí ni èyí náà ṣe jẹ́ ò. Kí ó bá lè sáré dá owó rẹ̀, mo máa gba owó rẹ̀ kékeré, mi ò ní fi gbogbo owó mi gba ní owó tán láíláí. Ní bí èmi ṣe jẹ́ ọmọ Yorùbá, wọ́n ní kò dá kí èèyàn máa gba gbogbo àwọn ènìyàn ní owó, kò dá rara rí ṣàdèdè gba ọwọ́ ènìyàn láíláí.

Se mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, tí ó bá jẹ́ àsìkò tí mo fẹ́ jẹ oúnjẹ ọ̀sán ni àwọn oníbàárà mi dé sí, tí mo sì fi lò wọ́n, tí wọ́n sì nífẹ̀ẹ́ sí láti jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú mi. Ni ààyọ̀ àti ìdùnnú ni mo fi máa ṣe tó oúnjẹ náà fún wọn, torí ó dáa kí ènìyàn jó máa jẹ, kí ènìyàn jó máa mu. Ó dára gan-an ni fún ènìyàn.

Kí ni ìrántí ìgbá ọmọdé rẹ tí o rántí hàn? Ìgbá ọmọdé mi, ìrántí nǹkan tó pọ̀ gan ni ní ìgbá ọmọdé mi, torí mo nífẹ̀ẹ́ sí eré ṣíṣe gan. Mo máa ń ṣe eré tó ṣe wípé won máma wà mí káàkiri nì tí wọ́n bá fẹ́ràn mini ṣẹ́ pé ibo ni mo wà.

Báwo ni o ṣe máa n rí dájú pé ọjà rẹ dára? Mo máa n rí dájú pé ọjà mi dára. Ìgbà kú gbà ni mo máa n yẹ ọjà mi wò, tì máa sì ri dájú pé ó dára. Torí ó dára kí èèyàn máa ṣe nkan tí ó máa tẹ́ àwọn oníbàárà rẹ̀ ní ọ̀rùn. Torí tí ọjà rẹ bá dára, àwọn oníbàárà rẹ wón tun máa bá ẹ pé ẹlòmíràn wà láti máa bọ́ ra ọjà. Ó dára kí èèyàn máa jẹ́ kí ọjà rẹ̀ dára ní gbogbo ìgbà fún ànfàní ara èèyàn náà ni. Bí ọjà rẹ bá ṣe dára, bẹ́ẹ̀ ni oníbàárà rẹ sì máa pọ̀ sí í ní gbogbo ìgbà. Beeni iwo na se máa ta ọjà ní gbogbo ìgbà.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Nígbà tí ó rẹ̀ mí ni, ìgbà náà ni mo kẹ́yìn lọ rí dókítà. Torí bí ó ṣe rẹ̀ mí àti dìde àti ṣe nǹkan kan, mi ò lè ṣe nǹkan kan ní àkókò ìgbà náà. Mo máa ń ti ra ka ara mi dílẹ̀ díẹ̀ rẹ́ ni kí n tó wá sọ pé mo ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Wọ́n ṣá sọ fún mi pé kí n dìde kí n lọ rí dókítà kí n ba ṣàlàyé ǹkan tí ó ń ṣe mí fún dókítà, wọ́n lè baà fún mi ní abẹ́rẹ́ tàbí òògùn. Kí n tó sọ wípé mo ṣe tán, àwọn èrò ti pọ̀ síbẹ̀. Ìgbà náà ni mo kẹ́yìn lọ rí dókítà. Torí tí ara mi kò bá yá, mi ò ní lè ṣe nǹkan kan. Ìgbà náà ni mo kẹ́yìn lọ rí dókítà. Ní ìgbà náà ni mo kẹ́yìn lọ rí dókítà.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi, àwọn nǹkan kan gẹ́gẹ́ bí àwọn irinṣẹ́ tí eeyan ń lò ní ibi iṣẹ́. Àwọn ní ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi. Torí ní ibi iṣẹ́ mi, a máa ń tọ́jú àwọn irinṣẹ́ wa dáradára. Torí ibi iṣẹ́ ẹni tí ò bá tọ́jú irinṣẹ́ rẹ̀ dáradára, àkókò tí o bá nílò láti lò máa máa wá ká ní. Irú nǹkan bá n nàá to bá jẹ́ àsìkò tí wọ́n gbé iṣẹ́ wá fún o ni, ti o ṣẹ̀ṣẹ̀ ń wá nǹkan tí o fi máa ṣe iṣẹ́ kiri. Wọ́n lé tí àti bẹ̀, ki wọn o lọ gbé iṣẹ́ fún ẹlòmíì pé eléyìí kò mọ nǹkan tí ń ṣe. Ni ó dára kí èèyàn máa mójútó àwọn nǹkan tó bá ti jẹ́ nǹkan tí èèyàn fi ń ṣiṣẹ́, nǹkan tí èèyàn fi ń wá owó. Ó dára kí èèyàn máa mójútó àwọn irú nǹkan pàtàkì bẹ́ẹ̀ eyi tójú ní ibi iṣẹ́ ẹni. Ó dára kí èèyàn máa mójútó dáradára.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Èmi ò ní wákàtí kan tí mo máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Ìgbà tí bí ó bá ṣe wù mí ni mo ṣe máa ṣe iṣẹ́ mi ṣé. Agaga tí ó bá jẹ́ ijọ́ tí mi ò bá lọ síbi iṣẹ́ bí ó bá ṣe wù mí ni. Sungbo tí ó bá jẹ́ ijọ́ tí mo lọ sí ibi iṣẹ́, tí mo bá jí boyà bí wákàtí kan, ó yẹ́ ki tí ṣe gbogbo nǹkan tí mo bá ní láti ṣe tán. Sugbon tí ó bá jẹ́ wípé mo lọ sí ibi iṣẹ́, ìgbà tí mo máa ń ṣiṣẹ́, wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́ mi ò le kà nítorí tí bá ti ṣiṣẹ́ díẹ̀, ó lé wù mí kí n fi sílẹ̀, kí n lọ sinmi díẹ̀. Tí bá tún yá, mo tún máa ṣe, ìyókù bẹ́ẹ̀. Àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe iṣẹ́ mi. Mi ò ní wákàtí kan pàtó. Ni wákàtí tí mo máa ń ṣe iṣẹ́ mi ni bí ó bá ṣe wù mí ni mo ṣe máa ṣiṣẹ́ ṣí. Bí mo bá ṣe ní ìṣinmi si níjọ́ náà tí mi ò lọ ibi iṣẹ́, bẹ́ẹ̀ ni mo ṣe máa ṣe iṣẹ́ mi ṣé. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń ṣe ìtọ́jú èékánná mi gan, torí ó dára kí èèyàn máa tọ́jú èékánná ẹni. Torí ní ilẹ̀ Yorùbá títí èmi ti wá, a máa ń sọ pé ìmọ́tótó òun ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó èékánná ẹni, òun náà wà pẹ̀lú rẹ̀. Torí tí èékánná bá kún, tí èékánná bá kún, o máa ma mú ìdọ̀tí kó sá sí abẹ́ èékánná wa. Básì ti mú kí ìdọ̀tí kó sá sí abẹ́ èékánná wa tí a bá fi ń jẹun, irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa àrùn sí àgọ-ara wa àti àìsàn. Ìdí nìyẹn tó fi dá kí èèyàn máa tọ́jú èékánná ẹni. Torí èékánná tí ó bá dọ̀tí kò dára fún ìlera èèyàn. Èmi máa ń tọ́jú èékánná mi dáradára. Èmi máa ń tọ́jú èékánná mi, mi ò gba ìdọ̀tí láàyè kí ó sá wọ abẹ́ èékánná mi rárárárárá.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn arádùúgbò mi dáradára. A jọ máa n ṣe pọ Kò sí ìjà ládùúgbò mi, a máa ń gbé ní ìrẹ́pọ̀ ni. Bí èèyàn ti fẹ́ ja, mo máa pè si akiyesì ńi pe lágbájá. In tí ò ṣe sí lágbájá yìí kò dáa. Má ṣe rú ẹ mọ ẹ sì má ja. Òni kálùkù, ó dẹ̀ máa parí rẹ̀ ní tùúbínùbí. Kò sí ǹkan tó ń jẹ́ ìjà ní àdúgbò mi, ní àárín èmi àti àwọn arádùúgbò mi àti ní àárín arádùúgbò mi sí arádùúgbò mi. Kò sí ǹkan tí ń jẹ́ ìjà, àwa ki ba ara wa jà. Ìrẹ́pọ̀ ni èmi àti àwọn arádùúgbò mi jọ ń gbé papọ̀. Torí àdúgbò mi kì í ṣe àdúgbò oni wàhàlà, àfẹ́ wàhàlà, àfẹ́ jagidijagan A fẹ́ kí ẹni méjì kó máa bá ara rẹ̀ jà nínú àdúgbò. Ìdí nìyẹn tí gbogbo wa ta fi ń gbé ní ìrẹ́pọ̀ nínú àdúgbò mi. Àwọn arádùúgbò mi èèyàn dáradára, èèyàn rere ni wọ́n.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ ni, ó dára kí o máa tẹ̀lé òfin ìyara ọkọ̀. Ó dára. Àti òfin kòfin ní ara ọkọ̀, ó dára kí o máa tẹ̀lé kí o máa ṣọ́ra fún ìjàmbá ọkọ̀. Óun náà ni gbogbo òfin náà wà fún. Kí èèyàn má ba à sirin ko, lé báa lọore kosi boọ́re Ìnáà ni gbogbo àwọn òfin bẹ́ẹ̀ ṣíṣe fún. Ó dára kí eyan o máa yàgò fún àwọn òfin tí ó bá bá ọkọ̀ mu. Torí náà èmi, mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ dáradára. Mo máa ń tẹ̀lé torí mi ò fẹ́ nǹkan tí ó lè dà wàhálà sílẹ̀ ní ìrònà àbí ní ibikíbi tí ó ti lè pa ẹnikẹ́ni lára, torí ó lè pa mí lára àbí kó pa ẹnikẹ́ni lára. Torí náà mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ dáradára.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Hmmm. Iṣẹ́ nà án ìgbésí ayé. Gbogbo rẹ̀ ilé-ayé náà ni a máa fi sí. A máa ṣe gbogbo ẹnìrọ̀run níwọ̀n náà ni àsìkò iṣẹ́. A máa ṣiṣẹ́ níwọ̀n tó jẹ́ ká sí. Àsìkò ìgbésí ayé, a máa ṣọ́ náà níwọ̀n torí tẹ́ dà bá mu ọgbẹ́ ẹni gẹ́gẹ́ ilé líle, ikú náà ló máa gbẹ́ yín gbogbo rẹ̀. Ó dára kí èèyàn máa fúnra rẹ̀ ní ìsinmi. Ọ̀gá àga ìgbésí ayé, ìgbésí ayé ṣe kókó ó sì ṣe pàtàkì púpọ̀. Ó dára kí èèyàn máa fi ààyè sílẹ̀ àti àkókò fún ìgbésí ayé ẹni. Gbogbo ìgbà kọ́ ni iṣẹ́, iṣẹ́, iṣẹ́. Iṣẹ́ kọ́ ni ní gbogbo ìgbà. Ìgbésí ayé ṣe kókó nínú ayé ẹni. Mo máa ń ṣe gbogbo rẹ̀ níwọ̀n níwọ̀n ni àsìkò iṣẹ́. Mo máa ṣiṣẹ́ àsìkò ìgbésí ayé mi láti ronú láti mọ ohun tí mo bá fẹ́ fi ìgbésí ayé mi ṣe. Mo máa fi iṣẹ́ lẹ̀ ní àsìkò ìgbà náà láti ronú nípa rẹ̀ láti sì mú ju tó ìgbésí ayé mi.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Hmmm àkókò, mi ò ní àkókò kan láti jẹ oúnjẹ alẹ́ o. Nígbà tí mo bá jẹun alẹ́, ni mo jẹ oúnjẹ alẹ́. Ṣùgbọ́n má jẹ oúnjẹ alẹ́ ní déédé bíi ọwọ́ aago méje sí aago mẹ́sàn. Ìgbà náà ni mo sì máa jẹ oúnjẹ alẹ́ mi. Òpòpò ìgbà náà ni mo lìke láti máa jẹ oúnjẹ alẹ́. Mo mọ̀ pé kí n jẹ oúnjẹ alẹ́ tán kì í ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe, níwọ̀n bá, kì dè ki tún sun ni. Olóko mi máa jẹ oúnjẹ alẹ́ ní agogo márùn-ún sí agogo mẹ́fà. Ó tó di ìgbà tí mo máa sùn, ebi tí màá ma pa mí. Ìdí tí mo fi máa jẹ nǹkan ni, oúnjẹ alẹ́ nìkan bíi ọwọ́ aago méje, hmmm aago méje sí aago mẹ́sàn. Mo máa jẹ oúnjẹ alẹ́ mi, mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ alẹ́ títí tèmi o. Mi ò mọ tí t'elomi ṣùgbọ́n tí tèmi. Alẹ́ mi ìgbà náà ni mo ní.

Báwo ni a ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàsá? Àwọn ẹ̀rọ ayárabíàṣá bá un igbà mí, wọ́n lè gbé, wọ́n lè yọwọ́. Si asíkò ti ó yẹ ki wọ́n yọwọ́. Wọ́n kàn sí nnkan tí èèyàn ò lè rò. Èmi máa ń mú wọn lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ ni. Nítorí mi ò mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá rárá rara bó ṣe wù léko mọ̀. Mi ò mọ̀ nípa rẹ̀. Àwọn tí ó wá mọ̀ nípa rẹ̀, àwọn ni mo máa ń tọ̀ lọ. Àwọn ni mo máa lọ sábà kí wọ́n lè bá bà mí yanjú rẹ̀ kí n lè bá a máa ri lò ṣe bí mo ṣe máa ń lò àwọn ẹ̀rọ ayárabíàṣá mi. Kò ní pé àkókò kan bí mo ṣe ṣẹ̀ṣẹ̀ lò wọ́n tán ni wọ́n ò tí ì yọwọ́ ní ìsinsìnyí òún ti wọn ò ní bà. Ìgbà tí wọ́n bá fẹ́ yọwọ́, wọ́n máa yọwọ́. Nígbà tí èèyàn ò bá ròtì ni wọ́n máa yọwọ́ náà. Nígbà tobati tí yọwọ́, èmi máa ń mú wọn lọ sí ọ̀dọ̀ àwọn tó mọ̀ nípa àwọn ohun. Nítorí mi ò mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá rárá rara. Mi ò mọ̀ kankan nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa mu àwọn ẹ̀rọ ìlera, mo máa mu dáradára torí ẹ̀rọ ìlera ó ṣe koko ní ara. Kí èèyàn máa mọ ẹ̀rọ ìlera kí ara eyan, kó lè bá le koko, kó lè bá ṣe dáradára. Ko mo jẹ́ pé èèyàn máa máa ṣe ibà, kí èèyàn máa máa ṣe fónikú, fíòlà dídì. Ó dára kí èèyàn máa lo gbogbo ẹ̀rọ, ẹ̀rọ ìlera ara ẹni. Ara ẹni ṣe koko ara ẹni ṣe pàtàkì, ó dára kí èèyàn máa mọjuto Ko sì máa lo àwọn ẹ̀rọ tó máa máa fún un ní àlàáfíà àti emi gigun ní gbogbo ìgbà. Ó dára kí èèyàn máa mu irú ẹ̀rọ, ẹ̀rọ bẹ́ẹ̀. Kiise gbogbo ìgbà ni èèyàn fi máa máa mu àwọn nǹkan tí ó ní ìlera nínú. Àwọn ìlera ń dára kí èèyàn máa mọ̀. Àwọn ẹ̀rọ ìlera lo dẹ́ ye kí èèyàn máa mu. Kí èèyàn máa máa kàn máa mu àwọn nǹkan oríṣiiríṣii nǹkan tí ó bá, tí ó bá ìlera èèyàn mu.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ oun ọ̀ṣọ́ dáradára. Mo máa ń wọ, bóyá bí sí etí mi, sí ọrùn mi àti sí imú àti àwọn, àti ẹ̀gbẹ́ ọwọ́. Ìbọrùn náà mo máa ń lo gbogbo rẹ̀ lọ́tùn lọ́sì. Mo like kíń máa ṣe ẹ̀ṣọ́ gan torí tí o bá lo àwọn oun ẹ̀ṣọ́ náà, ó tún máa gbé o níyì, ó tún máa mú ara rẹ yá gágá, ó máa mú ẹ jẹ́ ẹni ìyì, ẹni eyè ní àwùjọ, ó máa tún máa pọ́n èèyàn lé, ó máa ń fún yàn ní àpọ́nlé ni gbogbo ibi tí èèyàn bá dé. Ní àwọn oun ọ̀ṣọ́ bá un láti máa lo. Ó dára, ó tún máa ń mú ẹwà èèyàn jáde sí, ó máa ń mú ẹwà èèyàn tán sí ó dára kí èèyàn máa lu. Èmi, mo máa ń lo ohun ẹ̀ṣọ́, mo máa ń lo dáradára, mo nífẹ̀ẹ́ sí láti máa lo.

Ṣé o máa jẹun nínú ọkọ̀ rẹ, oúnjẹ inú ọkọ̀? Kosi bí èèyàn o ṣe ni jẹ nínú ọkọ̀ tí ó bá jẹ́ pé èèyàn bá rin ìrìnàjò kan tí ó yóò sì ní àǹfààní bóyá lásìlò sí ilé oúnjẹ lọ jẹun. O lè ra oúnjẹ náà tó bá ti tó àsìkò tí ebi pọ̀, ó lè máa jẹ. Mo máa jẹun nínú ọkọ̀ mi o. Mo máa jẹun dáradára nínú ọkọ̀ mi. Ní àkókò tí òúnjẹ, tí ebi bá ń pa mí, mo máa jẹun kí n sì máa tẹ́ra mi lọ́hùn nínú ọkọ̀ mi. Mo máa jẹun ko si ibí tí èmi kò tí lè jẹun tí ebi bá ń pa mí, bó ti bí tí mi ò tí lè jẹun, mo máa jẹ nínú ọkọ̀ mi dáradára. Àbí èèyàn máa wá ti tó ripe o wà nínú ọkọ̀ kí ebi kó máa pa á, kó má lè jẹun, kó má lè tẹ́ra rẹ̀ lọ́hùn nínú ọkọ̀ rẹ̀. Mo máa jẹun o, mo máa jẹun nínú ọkọ̀, mo máa ra oúnjẹ lọ́nà mó de máa jẹ nínú ọkọ̀ mi. Mo máa jẹ nínú ọkọ̀ mi dáradára. Bẹ́ẹ̀ni, mo máa jẹun nínú.